Ó ti tó, ó ti tó bi ọ̀sẹ̀ méjì kẹ́yìn tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó ti tó bi ọ̀sẹ̀ méjì kẹ́yìn tí mo ti pàdé wọn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ojoojúmọ́ náà la máa ń pàdé ara wa tó wá di pé iṣẹ́ ò wọ̀ la máa ń ríra wa gbà tó di pé iṣẹ́ ò wọ̀ ló wá di pé àwa máa ń ríra wa ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ tàbí ẹ̀ẹ̀méjì ní oṣù. Torí oníkálukú ló ní iṣẹ́ tó ń ṣe báyìí. Kò jọ ìgbà tó jẹ́ pé a sì wà ní ilé ìwé tó jẹ́ pé, ẹ́, a mọ ǹkan tí a mọ̀ kan táà ń ṣe nígbà yẹn torí pé ojoojúmọ́ la máa ń ríra wa. So nígbà yẹn, nígbà yẹn, so ǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí la máa ń ríra. Kò kí n ṣe gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ bọ̀ àní sì ọ̀sẹ̀ méjì nínú oṣù kan a máa ríra tó bá le di weekend. Iwọ a máa plan ẹ̀ pé ká jọ lọ fún ká jáde ìgbé ká kábíà wá jáde ká ra ǹkan àbí ká lọ fún trip tàbí wá tó bá jẹ́ oṣù tó jẹ́ pé a, a fi bẹ́ẹ̀ jáde lọ títí pé a gbé ara wa lọ sí, sí trip àbí kílí. A ṣẹ́ nítìntò tó jẹ́ ǹkan tó jẹ́ pé ó lè mú kíní wá tó bá ti wá di pé a oníkálukú ló ní iṣẹ́ tó ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé kò jẹ́ kó ráyè fún trip bẹ́ẹ̀ yẹn. So tó bá ti wá di ìparí oṣù pátápátápátá a lè wá jọ wá dáwó pé ká jọ lọ sí trip náà láìsí ìlú kèjì ká kọ̀ lọ ṣe excursion lọ bẹ́ẹ̀ ká lọ mọ eré ayé bẹ́ẹ̀ ká mọ bó ṣe ń dì irú oníkálú bí culture ká lọ lè different culture. So ómi rántí ìgbà tó jẹ́ pé, ẹ́, ilé ìtẹ́ pé wọ́n sì ní wá yìí la máa ń lọ báyìí torí pé oníkálukú ló ní family tó ń tọ̀ oníkálukú ló dẹ̀ ní bukata tó ń tọ̀ tó yá ti dàgbà. Ṣùgbọ́n nígbà táa wà ní yunifásítì nígbà yẹn ojoojúmọ́ la máa ń ríra wa máa ń jáde. Ìrù ti, ìrù tí máa wà board mo kò lè sáré lọ sínú hostel ọ̀rẹ́ mi kì í lọ bá a níbẹ̀. A jọ máa gist a jọ máa sọ sọrọ̀ oríṣìíríṣìí ǹkan. Ò bá yìí tó jẹ́ pé ó ti pẹ́ tẹ́ pé a ti ríra wa last. Ó ti pẹ́ tẹ́ pé a ti ríra wa last láyé pé bá bá ríra gan báa yé, you know everybody máa dùn torí pé ó ti pẹ́ táa ti, táa ti sọ̀rọ̀ last. Wa family torí bukata oníkálukú ló jọ wá. Èmi lè rí pé gbogbo ǹkan jẹ́ ní ló ní ìgbà tìtẹ̀ gbogbo ǹkan ló ní ìgbà tìtẹ̀ torí ìgbà kan a tó ẹ́ pé ojoojúmọ́ la ń ríra táa jẹun gist tẹ́kún tí máa ṣe kíní gan a tó jẹun message a máa ra message. Ò bá yìí nísinsìnyí gbogbo ẹlẹ́ti ló ti, ló ti wá lè. Responsibility ti gba, ó ti gba time lọ́wọ́ everybody. Bí ó ná àwọn gan tó ni really ní time gan. Ẹ̀, ǹkan mìíràn máa channel time yẹn sí so wá di pé ìgbà kankan la máa ń bá ara wa sọ̀rọ̀. Ìgbà kan a kò lè pe ara wa léèní. A bí a ti bá ní need assistant pé ẹlú à fa ṣe kíní kan, ẹ̀ ṣe à ń, wa ṣe máa ń ṣe ni. So gbogbo wa lè la jẹ́ understand pé the more tí ẹ̀ wa ṣe ń dàgbà sí the more tí responsibility a dé tí. Mo dẹ̀ tún ní ìgbàgbọ́ pé ìgbà kan náà tún wá tẹ́ pé a tún máa máa tún máa ríra wa ju à bá ṣe ń ríra wa lọ yìí. Tẹ́kùn gbogbo responsibility gbogbo ẹnà àtún tún wá lè dí ẹ́ tẹ́ pé àtún ní time fún, fún ara wa. So òun ní, òun ní, ẹ́, ọ̀rọ̀ friendship wa yìí. So tí ẹ̀ máa ti ń dàgbà náà ni responsibility a máa pọ̀ tẹ́ pé ìyá máa oríṣìíríṣìí ǹkan wà fún èèyàn ní time and order. Tí mo máa ń wà àwọn fídíò tẹ́ pé àwọn ọ̀rẹ́ láti kéré tẹ́ pé tó wá di ìgbà kan wọ́n kò máa péjo kí wọ́n máa gé ara wọn wọn oníkọ̀ta ara wọn bó máa reduce ní bó ṣe ń, bó wọ́n ṣe ń ṣe. You get it?

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára dáadáa. Ìrẹ́pọ̀ wà ní àárín awa méjèèjì, nítorí pé mo fẹ́ràn láti wà, even gbogbo wa t'ẹ jẹ́ ó ń ṣiṣẹ́ níbi iṣẹ́, ìrẹ́pọ̀ wà láàrin gbogbo wa. Nítorí pé mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa wà ní, good times, à má ń pè é ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn. Nítorí wípé tí èmi àti, tí ìbáṣepọ̀ tó wà láàrin mi àti ọ̀gá mi tí kò bá dáa, kò sí máa affect mi níbi iṣẹ́. Ìbi tọ́ ọ̀gá bá sọ pé kéékèé, àwọn nǹkan tó jẹ́ lè bá ìbáṣepọ̀ jẹ́ láàrin èèyàn àti ọ̀gá rẹ̀ ni pé tí ọ̀gá ẹ bá ní pé kó ṣe nǹkan tí ó tètè ṣe tó ń ṣe sluggishly, gbogbò kíní yẹ́n lọ́ máa fi ma fàjà láàrin ìwọ àti ọ̀gá. And ẹni tó dẹ̀ ń san owó fún ẹ, ó ní láti ṣiṣẹ́ nítoríṣe, ìdí tó fi ń san owó fún ẹ ní pé torí pé òun ń ṣiṣẹ́ fún òun. So nígbà mí báyi tó bá jí, tó bá dé láàárọ̀, mo máa lọ bá a ní ọ́fíìsì ẹ, màá bọ̀wọ̀ fún un máa kí i. Tí bá rí pé ó ń bọ̀, mo máa gba báàgì lọ rẹ̀ because ọ̀gá mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó jù mí lọ lọ́jọ́ orí. Ó tó, ó tó, ó tó láti sọ pé ó lè bi mí lọ́mọ. So mo máa bọ̀wọ̀ fún un. Ní ìyẹn mo tún máa bọ̀wọ̀ fún un pé ó tún jẹ́ ọ̀gá mi. And nítorí pé mo, ìrẹ́pọ̀ gidi wà láàrin wa méjèèjì, tó bá ní bonus tó bá fẹ́ fún everybody, ó má fún mi. Tó bá ní nǹkan tó bá fẹ́ ṣe, ó máa pè pé kí n máa ṣe. Tó jẹ́ pé ó tún máa advance mi, tó jẹ́ pé ó tún máa help mi gan ní ibi iṣẹ́ tí mò ń ṣe hun. So ìrẹ́pọ̀, ìbáṣepọ̀ láàrin èmi àti ọ̀gá mi ó rẹ gan gidi nítorí pé mo fẹ́ràn ẹ. Ọ̀gá mi jẹ́ èèyàn tó jẹ́ kó kò kín tètè bínú, kò dẹ̀ kí í, kò kín ṣe àwọn ọmọ-ṣẹ́ tọ̀dọ̀ ẹ bí tí ẹni pé ewé ẹrú ni wọ́n àbí wọ́n wá sí ẹrú ní òdọ̀ rẹ̀. Ó wà lára nǹkan tó jẹ́ kí n fẹ́ràn ọ̀gá mi ní Kò sí èèyàn náà tó bá ọ̀gá mi ṣiṣẹ́ náà tó lè sọ pé òun ní, eh, nǹkan burúkú láti sọ nípa rẹ̀ nítorí pé èèyàn gidi ni. Tó bá jí láàárọ̀ báyìí, tó bá wọ inú ọ́fíìsì, ó máa kí gbogbo èèyàn. Ó máa kí gbogbo èèyàn tó wà ní inú, tó bá ní, even, even despite the fact jẹ́ pé gbogbo àwọn èèyàn náà tó ń bá iṣẹ́ ló ń jù lọ, ó bọ̀wọ̀ fún gbogbo wa, pata, pata, pata, o bọ̀wọ̀ fún gbogbo wa. Ó máa kí gbogbo èèyàn lọ́kàn-kan. Then tí ẹ̀yàn bá ṣe dáadáa, ó máa acknowledge èèyàn pé, "Èèyàn báìbàí ṣe dáadáa ní ọ̀sẹ̀ yìí o. Èèyàn báìbàí ṣe dáadáa lọ́sẹ̀." Àti ẹni tí kò bá ṣe dáadáa náà ó máa sọ fún un pé, "Nǹkan bí eléyi to ṣiṣẹ́ lọ́sẹ̀ yìí kò dáa. O ní, o ní láti, o ní láti ṣe dáadáa si ní ọ̀sẹ̀ tó ń bọ̀." So bó ṣe màá sọ fún everybody ni yẹ́n ṣo that, gbogbo èèyàn á lè, àwọn tó wá lacking níbi iṣẹ́ wọn, wọ́n á lè mọ bó ṣe máa jack up láti meet up. Ó dẹ̀ máa ń fún èèyàn ní prize. Like for example báyìí, ní oṣù yìí báyìí, ẹni tó bá tètè dè jù, ó máa gba bottle wulẹ jẹ pé owó èèyàn kéré but at least ó máa ginger èèyàn láti sọ pé òun fẹ́ tètè dé. Ẹni tó tète dè ibi iṣẹ́ ní oṣù yìí báyìí, ó máa bá add extra five thousand naira mọ́ owó ẹ̀. So irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ kí èèyàn sọ pé ó kí èèyàn fẹ́ mú iṣẹ́ ẹ̀ ní òkúkúndùn. And ẹni tí ó jẹ́ pé bí a ń pẹ́ dé, ń pẹ́ dé, ń pẹ́ dé lójoojúmọ́, ó máa yo lára owó ẹ̀. So bó ṣe ń ṣe ní yẹ̀n. Ìkan tó tẹ̀ jẹ́ kí like ọ̀gá mi ní pé gbogbo companies jẹ́ pé ẹni tó bá tètè dé, wọ́n ò ní fún un nǹkan. Ṣùgbọ́n tó bá pẹ́ dé ló máa yan lára owó ẹ̀. But ọ̀gá mi yìí, ó máa acknowledge ẹni tó ètèdè. The same thing náà ó tún máa acknowledge ẹni tó bá pẹ́ dé. So iru iwọ̀ tó jẹ́ pé o pẹ́ dé, o pẹ́ wọ inú ibi iṣẹ́ bí o ṣe ń dé ní boya wọ́n sọ pé kí gbogbo wa kó resume ní ago mẹ́sàn-án. Èmi tí resume ní ago méje, mo ti ṣe àwọn nǹkan tó jẹ́ kí n ṣe sílẹ̀. Ìwo sèṣẹ̀ wà n resume ní ago mẹ́wàá. Wọn ò lè treat awa méjeji papọ̀ ná, wọ́n ò lè jọ treat wa ní ọ̀nà kan. Ẹ̀yàn kan máa, wọ́n máa treat èèyàn kan jù lọ because èèyàn kan mú iṣẹ́. Ìkan tó wá tú ṣẹlẹ̀ ni pé ká wá ní pé ẹni tó wá pẹ́ dé yẹn ká ní pé bó ṣe máa ń pẹ́ dé ní ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Wọ́n á máa, máa sọ̀rọ̀ sí. Ìkan náà tó fẹ́ ni ẹ because nígbà tókọtò èmi wà fẹ́, mo wà, mo mọ̀ pé kí èèyàn ko tó di pé o gba iṣẹ́, wọ́n ti máa sọ fún ẹ pé wákàtí bí elèyi ní wà máa tètè dé o. Wákàtí bí eleyi ní wà máa dé o. Tó jẹ́ pé ò ṣè wà gba iṣẹ́ tán, ò ṣè wà ń dé ní wákàtí tó wà wù ẹ́. So ọ̀nà náà jẹ́ kí n fẹ́ràn ọ̀gá mi nítorí pé ó máa the same way bó ṣe máa, bó ṣe máa sọ̀rọ̀ sí ẹni tó, tó, tó tètè dé náà ló ṣe máa tún yín ẹni tó tètè dé.

Aago mẹ́sàn-án ni ọ́fíìsì mi máa ń ṣí. Tó bá ti di aago mẹ́sàn-án ní àárọ̀ báyìí, a máa ṣí ṣọ́ọ̀bù, a máa ṣí ọ́fíìsì. Ṣùgbọ́n kò ṣe pé aago mẹ́sàn-án yẹn náà la máa bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ó ṣì máa tó ǹkan bí i aago mẹ́wàá ká tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n èmi personally mo ti máa ń dé ọ́fíìsì ni, nígbà mi ni aago, ehm, mẹ́ta, èmi ni mẹ́ta, méje láàrọ̀. Èyí ni pé tí mo bá ti le jí láàrọ̀ bẹ́ẹ̀ yẹn, tí m bá ti le títọ́jú gbogbo àwọn nǹkan tí mo tọ́jú, kò ní sí nǹkan mì tó jẹ́ pé mo máa ṣe n lé. So èmi náà a máa bọ̀ wá ní, máa bọ̀ wá ní ọ́fíìsì láti wá ṣí ọ́fíìsì. Tí mo bá dẹ̀ tí dé ọ́fíìsì, mo máa ṣe àwọn nǹkan tí ó yẹ kí n ṣe. Tí mo bá dé ọ́fíìsì gan, mo sì máa ń bá àwọn cleaner yẹn gan nígbà mi tó jẹ́ pé wọ́n máa tún, wọ́n máa tún ọ́fíìsì náà ṣe náà nígbà tí mo bá dé bẹ́ẹ̀. So aago mẹ́ta, eh, aago méje lèmi máa ń dé bẹ́ẹ̀. Ṣùgbọ́n aago mẹ́sàn-án ni ọ́fíìsì máa ń ṣí. So ó di ìgbà kan tó jẹ́ wí pé mo jẹ́, eh, oyè ẹni tó máa kọ́kọ́ dé gan ní ibi iṣẹ́ nítorí pé mo máa ń tètè dé ibi iṣẹ́. Mo ti jẹ́ oyè yìí, every, eh, gbogbo oṣooṣù ló máa ń fún àwọn, àwọn tó yẹ pé kí wọ́n máa tètè dé ibi iṣẹ́. Wọ́n máa ń fún wọn ní, wọ́n máa ń fún wọn ní bonus ní ibi iṣẹ́. So ó ti wá di wí pé gbogbo ìgbà, lèmi náà máa ń gba bonus yẹn nítorí pé mo máa ń tètè dé ibi iṣẹ́, mo kì í máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ọjọ́ tó pẹ́ jù, ọjọ́ tó pẹ́ jù tí mo dé ibi iṣẹ́ ni, eh, ọjọ́ wo gan ni bẹ́ẹ̀ yẹn, ọ ní káṣá ni pé bí i ọjọ́ aago méje ni mo lè sọ, eh, mẹ́jọ ni mo lè sọ wí pé ó pẹ́ jù tí mo dé, tí mo dé ibi iṣẹ́. And kò dẹ̀ sí ìgbà tí mo dé ibi iṣẹ́ rí tí mo máa ń bá àwọn èèyàn ní ibi iṣẹ́. Èmi náà nìkan ló máa ń gbé, èmi nìkan ló máa ń kọ́kọ́ dé nítorí àwọn yòókù ti lè, wọn kì í ti máa ń dé ní ìgbà tí mo bá ti lè dé ibi iṣẹ́. So tí mo bá ti lè dé ibi iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, tí mo bá ti lè, màá máa ṣe, màá ma sort àwọn nǹkan tí ó yẹ kí n ṣe. Bóyá àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe lánàá tí mi ò parí ẹ́, àwọn iṣẹ́ àná to jẹ pé mi parí ẹ́, màá kọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ, màá sáré ṣe torí ó wà lára nǹkan náà tó máa ń jẹ́ kí n tètè dé ibi iṣẹ́ náà. So torí iṣẹ́ wa náà máa ń pọ̀ torí àwọn mi náà, wọ́n ò ní ní choice. Àwọn mi náà máa tún gbé iṣẹ́ wọn náà fún mi pé, pé bóyá ti, tó ha pé mo parí iṣẹ́ mi lánàá, wọ́n a ní pé jọ tó bá tètè dé léni, bá mi lọ́gì àwọn iṣẹ́, bá mi lọ́gì àwọn iṣẹ́ kó tó di pé a open new sheet for this iṣẹ́ ẹni yí. Iṣẹ́ àná kò ní máa bá iṣẹ́ mi nílẹ̀ débi to jẹpé gbogbo ẹ̀ àti máa, àti máa pile up. So gbogbo kíní yẹn náà ló ti, ló ti ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́ láti, láti gba even best behave gan ní ibi iṣẹ́ pé nọ́mbà one àkọ́kọ́ mo máa ń tètè de. Mo tún máa ń ràn àwọn yòókù náà lọ́wọ́ tán bá parí iṣẹ́ wọn. Tí èmi náà o bá parí iṣẹ́ mi, tó má, màá kọ́bẹ̀rẹ̀ iṣẹ́ tọdọ mi kí n má ti lè dé sí ọ́fíìsì láàrọ̀ báyìí gbogbo iṣẹ́ tí ó jẹ pé mo ò ṣe ní ọjọ́ kejì mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe. Màá kọ́kọ́ parí ẹ, màá sort ẹ, tí mo bá ti lè gbé gbogbo ẹ, tí mo bá ti lè lọ́gì gbogbo ẹ in, then màá ṣẹ sọ pé kí àwọn others kan máa gbé, ehm, iṣẹ́ wọn náà máa bọ̀, máa wá lọ́wọ́. Wọn máa ti sọ fún mi lórí WhatsApp pé "Jọ, bá mi lọ́gì iṣẹ́, bá mi lọ́gì iṣẹ́." So eléyìí ti máa wá lè lọ́gì lára iṣẹ́ wọn kó tó di pé aago mẹ́sàn-án ń lù máa bá wọn lọ́gi ẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà, gbogbo ẹ̀ náà ni mo máa ń rí lọ́gì kó tó di pé, eh, aago mẹ́sàn-án ń lù. Ni ọ̀pọ̀ ìgbà gbogbo ẹ náà mo máa ń rí lọ́gì kó tó di pé aago mẹ́sàn-án ń lù. So bí mo ṣe, bí a ṣe ń ṣe, eh, ṣe ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ mi ni yẹn. So mo ti gba ẹni tó mọ, eh, ẹbùn ẹni tó máa kọ́kọ́ dé rí dáadáa. Even ó di ìgbà kan tó jẹ́ pé gbogbo oṣooṣù èmi nìkan ló máa ń gba. Ó wá di ọjọ́ kan èèyàn kan wa sọ wí pé, "Ah! O ma, o ma gba ẹbùn àkọ́kọ́ dé ní oṣù yìí o." Èmi dẹni pé okay, kò sí problem, tó bá lè tètè máa dé, tètè mi. So bi ènìyẹn náà ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kan, ọjọ́ kìn-ín-ní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, nígbà tó máa fi sù bé lé, kò kan wá mọ́. Ó ní, "Ah! Pé báwo lo ṣe ń ṣe? Báwo lo ṣe ń ṣe? Ó ti sú mi, ó ti ṣe kíní kan." So bí ọrọ̀ yẹn náà ṣe, mo ṣe rí nìyẹn. Ìgbà tó yá ló stop pé, ah! Wo ilé tè-- o da pé ilé ti ẹ ó jìnà fún ọ. O máa rí èèyàn tó máa tètè gbé ẹ wá ní sún láàrọ̀, so ò kí máa ń dúró sínú o dọ́ọ̀pù tootọ́ dẹ̀ ní ilé mi o fibẹ jìnà sí ọ́fíìsì. Bíi pé kí mo máa kọ́ tètè gbé ọ̀kadà lọ tàbí mọ́tò wọ̀n ni, so òun ló máa ń jẹ́ kí n tètè dé. Compare sí àwọn mi tó jẹ́ wọ́n ṣe, o dọ́ọ̀pù sì máa dá wọn dúró sí ọ̀nà. So òun ló máa ń jẹ́ kí èmi tètè dé. Mo dẹ̀ fẹ́

Mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù, ṣùgbọ́n kò kí n ṣe mọ gẹ́gẹ́ bí wéẹ̀dà wá tó wà ní, ẹ́ẹ̀, Nàìjíríà ṣe rí. Kò, kò fẹ́ ká máa wọ aṣọ tuntun ní gbogbo ìgbà lọ́pọ̀ ìgbà. So ṣùgbọ́n mo ní aṣọ tuntun, aṣọ tí máa ń wọ̀ nígbà òtútù bí i cardigan, suit àti gbogbo yẹn. Ífúnú bí iṣẹ́, káìpẹ́ ìgbà, káìpẹ́ ìgbà òtútù là wá ká nígbà òjò tàbí ìgbà ọyẹ́. Ífúnú nígbà ọyẹ́ gan mí kì í sáábà máa wọ̀n ìgbà aṣọ òtútù tí máa ti, àárọ̀ ọ̀nà dikan ni. Tí wá ti di ọ̀sán, òòrùn máa mú. Tẹ́ pé òòrùn yẹn, òòrùn gan tún máa mú ẹ ní ìgbà ọyẹ́ ni òní ọ̀pọ̀ ìgbà. So bọ̀ mo ní aṣọ òtútù tẹ́ pé mo máa ń wọ̀ nígbà òtútù bí i cardigan. Fún ibi iṣẹ́ mi báyìí suit ni aṣọ tí mo sáábà máa ń wọ̀ jù nígbà òtútù. Tó bá le ní Monday, ọjọ́ Monday sí Friday, mo máa wọ, mo máa wọ suit. Then to bá di ọjọ́ Thursday, Friday tẹ́ pẹ won máa ń gbà pé ká wọ aṣọ kìní nọ́mà nọ́mà ni mo máa wọ. Aṣọ mo máa ń wọ̀ ní ìgbà yẹn, màá wọ aṣọ nọ́mà, ẹ́ẹ̀, cardigan, sportswear tí ó jẹ́ pé ó máa gba òtútù náà ní ìgbà òtútù. So to ba wá di ní, ẹ́ẹ̀, ẹ́ẹ̀, nígbà ọyẹ́, àárọ̀ kútu-- ní mọ̀ pé nígbà ọyẹ́, àárọ̀ kútu kútu nìkan ni ọyẹ́ máa ń mú. To bá lè di ọ̀sán ní ìsìn báyìí, ẹ́ẹ̀, òtútù, òru a máa mú, orun yẹn máa hùn gan gidigidi. Tẹ́ pé a máa ta e lẹ̀ yin orun. So ì be tẹ́ ká kí ẹ̀yàn wọ aṣọ tó fẹ́lẹ́, lè wá gbé ọ̀tútù, ẹ́ẹ̀, cardigan lórí ẹ bíi ko gbé suit lórí ẹ. Tí wá tú a di ọ̀sán, a wá bọ̀ dànù. Torí kó orun yẹn má lọ se ẹ, kó se ẹ jinná. Bọ̀ ìgbà òjò báyìí, ati àárọ̀ di alẹ́, wá ní láti di, láti àárọ̀ di alẹ́ wá di. Tí wá dẹ̀ yẹ pé church náà ni mò ń lọ náà, mo ní aṣọ tí mo máa ń wọ̀ lọ sí church nígbà òtútù àti aṣọ tí mo máa ń wọ̀, tí mo máa ń wọ̀ lọ sí church nígbà tí ó yẹ òtútù ò bá mú. So mo ṣe máa, mo ṣe máa múra ní ẹ̀. Ẹ̀, ǹkan tó kàn wá ṣẹlẹ̀ ni wípé, ǹkan tó ṣẹlẹ̀ ni wípé, ẹ́ẹ̀, mo dẹ̀ fẹ́ràn, mo fẹ́ràn ìgbà òtútù. Ífúnú èmi gan personally, mo fẹ́ràn láti ìgbà òtútù ju ìgbà tí òtútù ò mú lọ. Torí nígbà òtútù, wá ní, o máa le wọ aṣọ tó bá wẹ̀, wá wọ aṣọ tó bá wẹ̀, wá se everything. O ò ní ní kíni. Bọ̀ nígbà tó òtútù ò bá mú, ọmọ, a máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lè kíri. Ní ìgbà tó òtútù bá ń mu báyi, òru bá yi tí o bá fẹ́ sùn wá di, wá di bárákà wá lè ṣe kíni kan. Orun ẹ́, orun ẹ́ gan, wá lè sùn, wá lè r'orun sùn dáadáa. Bọ̀ nígbà tó òtútù ò bá mú, o ò ní le sùn dáadáa ná. O ò ní le sùn, ẹ̀ni ohun ò ní le sùn dáadáa. Torí pé òtútù, ẹ kú òtútù ò mú, ẹ̀, inú igá máa yí kiri kíi kó wá jẹ́ pé ìgbà tó jẹ pé kò wá sí iná, tio bá sí iná, ẹ̀hen, t'awon nẹ́pà ò bá mú iná dé. Tí o dẹ̀ lowó láti fi fú ẹ generator ẹ, ẹni ohun à kán máa yí kírí lórí, ẹ́ẹ̀, lórí bẹ́ẹ̀dì ni. So bọ̀rò òtútù ṣe jẹ́, òtútù, ìgbà òtútù ṣe jẹ́ ní kíni ni. Bọ̀ tó òtútù bá ń mú, à, ífúnú dòó a ní ìta, à kì í sáárà máa ní ìta ní Nàìjíríà. Bọ̀ tó òtútù bá ń mú, wá di, wá wọ sọ́ọ̀sì, ìgbà bí wá wọ sọ́ọ̀sì sùn, wá di gbogbo ẹ̀, wá di aṣọ bora wá sùn. Bẹ́ẹ̀ òòrùn ẹ́ gan, òòrùn ẹ́ gan máa dùn mọ́ ẹ. Ẹ̀hen, ó lé ye kí n fẹ́ràn ìgbà òtútù ju ìgbà kíni lọ. Bọ̀ ní ìta tí màá ti lè jáde sí ìta, mo máa prefer ìgbà ọyẹ́. Ìdí tí mo máa fi prefer ìgbà ọyẹ́ ni wípé ọyẹ́ òtútù máa ń mú. So òtútù tó máa ń mú nígbà ọyẹ́ yẹn, ó máa ń jẹ́ kí aṣọ kó tètè gbẹ. Olè tó bá fọ aṣọ ní alẹ́ báyìí kó tó dàárọ̀ ọjọ́ kejì, bá tẹ́ ẹ di aṣọ tó tìkì, kó jẹ́ aṣọ cardigan gan, aṣọ yẹn sì ti máa gbẹ kó tó dàárọ̀ ọjọ́ kejì. Ọyẹ́ yẹn ó ti máa gbé aṣọ yẹn kó tó di ọjọ́ kejì. So ó lé ye kí n like, ẹ́ẹ̀, ìgbà ọyẹ́. And, ẹ́ẹ̀, ìgbà nọ́mà, òjò tó jò bá ń rọ̀, a, mo like ìgbà òjò. Bọ̀ ǹkan tó jẹ́ kí n like ìgbà òjò tó jò bá rọ̀ ni pé òtútù tó máa ń mú nígbà òjò yẹn kò kí ń máa ń gbé aṣọ. Tí o bá fọ aṣọ gan, ẹ̀hen, ojó ọ̀sẹ̀ kan gan wá sì máa ká aṣọ yẹn wọlé, máa ká síta. Tí tẹ́ ẹ pé o bá spin yẹn, tí o bá dry ẹ nínu yàrá ẹnikán. So ìgbà òjò nọ́, ǹkan náà tò jẹ́ kí n like. Bọ̀ ìgbà, ìgbà orun, n, mo fẹ́ràn ìgbà orun náà. Ṣùgbọ́n nígbà mi, ẹ̀hen, o máa ń sún iyan torí iyan a máa ní láti máa cover ara èṣò oríṣiríṣi. N, o ò ní le wọ aṣọ tó yẹ kó wọ̀. So a máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́.

Alẹ́ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Irú tí m bá tí lè ń bọ̀ láti ibi iṣẹ́ ní ọjọ́ kan báyi ní bóyá mò ń bọ̀ láti ibi iṣẹ́ lèní, epo tí máa ń lò ní àárọ̀ ọjọ́ kejì. Alẹ́ mo ti máa rà sílẹ̀. Mo máa ra epo yẹn sílẹ̀ ní alẹ́ kó tó di ọjọ́ yẹn. Ìdí tí mo máa fi ń ra epo yẹn sílẹ̀ lálẹ́ ni pé tí m bá ń gbé kin ra, ki ń lọ jí ra epo yẹn ní àárọ̀ ọjọ́ kejì, kiní ti lè, mo lè pẹ́, mo lè máa pẹ́ dé ibi iṣẹ́. So alẹ́ yen ni mo ti máa ra epo tí mo need, tí mo máa, tí mo máa fẹ́ lò ní ọjọ́ kejì, mo máa rà sílẹ̀ ní alẹ́ yẹn. So igbà mìí gán mo tun máa ń ra extra gan da ni so da má lè tún lò ní, má lè tún lò ní ilé. So alẹ́ ni mo máa ń ra epo sí, epo tí mo máa fẹ́ lò ní ọjọ́ kejì, alẹ́ mo máa ń rà sílẹ̀. Torí ní àárọ̀ ọjọ́ kejì queue máa ń wà ní ọ̀dọ̀ àwọn tó ń ta epo yẹn torí oníkálukú náà ló máa máa jí láàárọ̀. Kùtùkùtù ọjọ́ kejì là ń sọ pé wọ́n fẹ́ máa pípíẹ̀ lọ láti máa lọ sí ibi iṣẹ́. So torí kiní yẹn, torí yẹn queue máa ń pọ̀ nílẹ̀. So ló máa ń jẹ́ kí n ra epo yẹn sílẹ̀ ní, ọjọ́ kejì, ọjọ́ kejì. Mo jẹ̀ rí pé kí nìyẹn gan tí ó ti wá help mi gan, ó ti help mi gan gidi. Kò kí ń jẹ́ kí n pẹ́ dé ibi iṣẹ́ torí alẹ́ náà, alẹ́ náà queue náà máa ń pọ̀ ní alẹ́ torí nígbà mí alẹ́ máa ń busy bí i bí aago ìrọ̀lẹ́ yẹn. So tí m bá rí pé queue tó bá, tó bá wà nílẹ̀ pé ó pọ̀ pé mi lè dúró, mo lè lọ àbí kí n lọ rà ní páàkì mi. So tí má dẹ́ lọ rà ní park imi, mo lè, mo tiẹ̀ lè má-- tí n bá ti n lọ sí park, ehn, ilé epo station imi, tí n bá rí pé àwọn ènìyàn náà ti ń bọ̀, mo kan máa padà wá ilé ní. To bá ti wa di alẹ́ pátápátá, ìrọ̀lẹ́ to je pe gbogbo ẹ ti calm down, màá tún jáde padà tun lọ ra epo yẹn sílẹ̀. Tí mo mọ̀ pé àárọ̀ ọjọ́ kejì kò sí kò sí, o ma-- especially ọjọ́ Monday, but to bá si lè jẹ́ bí ọjọ́ bí Tuesday, Wednesday, Thursday Friday to jẹ́ pé àárọ̀ yẹn ò kí n máa jampack yẹn bẹ́yẹn, ehen, mo lè sọ pé bóyá kí n risk ẹ pé kí n ra àwọn epo yẹn ní, ehn, àárọ̀ ọjọ́ kejì. But to ba je pé ọjọ́ Monday, mio ò lè risk ẹ o. Mio ò lè risk ẹ torí pé ọjọ́ Monday jẹ́ ọjọ́ tó máa busy and gbogbo ọ̀nà maa máa di hold up. So tó bá je pé ìgbà ni ènìyàn sọ pé òun ṣẹ fẹ́ máa ra epo sílẹ̀, ṣẹ eri pé, ehn, ó máa lọ far gan fún ènìyẹn. So oun lo máa fi ń jẹ́ pé alẹ́, alẹ́ kiní ni mo máa ń ra epo sílẹ̀. Alẹ́ ọjọ́ yẹn tí n ba ti lè ń bọ̀ láti ibi iṣẹ́, mo ti máa ra epo tí mo máa lò lọ́jọ́ kejì sílẹ̀. Then ọjọ́ tió bá wá to wá je pé kò wá sí owó tó pọ̀ much lọ́wọ́ mi, ni mo lò wá sọ pé o lè má jẹ́ kí n ra epo sílẹ̀ ní alẹ́ ọjọ́-- kó tó di pé mo lọ ibi iṣẹ́. Tió bá sí owó tó pọ̀ lọ́wọ́ mi gan tí n bá delẹ̀, mo máa get, mo máa find way láti get owó, then màá padà jáde, màá ra epo yẹn torí mio kì í fẹ́ situation tó jẹ́ pé màá jí láàárọ̀, màá ṣẹ̀ lọ máa queue sílé epo. Ká nígbà tó jẹ pé epo wọ́n yẹn, à ká nígbà tí epo bá wọ́n o, mo ti máa ń ra epo yẹn sílẹ̀ sí, ọjọ́ tí mo, ìgbà tí epo bá scarce, tí epo bá wọ́n, mo ti máa ń ra epo yẹn sílẹ̀ fún like a week. Mo máa-- kẹ́g, ni màá fi ra epo yẹn sílé torí, ehn, once in a while tí eeyan bá rí epo ni máa ra--, tí n bàá ti lè rí epo pé epo wà nibí-- bí weekend báyi ti eeyan o ba ti lè jáde láàárọ̀. Kí epo yẹn gan tó kàn ẹ gan, ó máa pẹ́. Tó bá ti lè ra kẹ́gì yẹn, tó bá ti lè ra kẹ́gì yẹn tí kẹ́gì yẹn ti full, màá rora gbe si, màá ra gbe sílẹ̀ sílé, màá rora ma máa bu, màá gbe síbi tò jẹ pé mọ̀ wipé iná ò tí lè ba-- ibi tó save nínú ilé. Màá rora ma máa bu, màá bu sínú mọ́tò-- waa mọ̀ pé epo eléyi ó máa tó ẹ fún ọ̀sẹ̀ kan torí o mọ bí scenario ṣe máa ń rí nígbà tí epo bá scarce ní, ní Nigeria. Bi gbogbo ẹ ṣe máa máa ṣe. So mo máa ti ra gbogbo àwọn, ehn, àwọn epo tí o jẹ pé mo need, mo ti máa ràa sílẹ̀. So màá kan máa bu sínú mọ́tò mi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Awon gbogbo igbà yen mío kí n deede drive anyhow. Awon ibí to jẹ pé mo kan máa máa lọ torí mo mọ̀ pé kó n ṣe pé kí ni ò tó-- but, torí pé kí ni, torí pé kò sí ibi láti lọ máa ra epo bẹ́ẹ̀ yẹn lọ títí. So ènìyàn máa ma culture gbogbo àwọn ibi tí ènìyàn máa máa drop, tí ènìyàn máa máa drive anyhow. Ibi tí ó yẹ kó lọ, boya o fẹ́ lọ ra rice, o ṣẹ̀ ń gbé, o ṣẹ̀ ń lọ n gbé mọ́tò lọ máa ra. Tí epo yen bá wa tán waà tun sé máa wá struggle láti sọ pé o fẹ́ máa ra epo kiri up and down. So ní ọ̀pọ̀ ìgbà mo kan máa, ehn, ní ọ̀pọ̀ ìgbà mo kan máa, mo kan máa ra epo yẹn, màá rà, màá rà sílẹ̀ fun ìgbà tí epo bá scarce torí scenario tí epo bá scarce ní Nigeria kò kí n máa ń, kò kí n máa ń da o. Ó máa ń wà very, very funny tó jẹ pé, ehn, ìwọ gan máa wà frustrated. So tó bá, tó bá máa jaja ri epo yẹn gan, ìwọ gan waa mọ̀ pé ìwọ wa máa má, máa ma manage epo yẹn ni. Oo ní máa lò anyhow o. O ní máa, torí tó bá mọ̀ nǹkan tó jù ẹ rí kó tó di pé o rí epo, o ò ní lò anyhow náà ni. So bó ṣe ẹ, bó ṣe jẹ́ níyẹn. So mo máa ń ra epo fún ọkọ̀ mi sílẹ̀. Ó depend. Tó bá jẹ́ pé nígbà tó jẹ́ pé epo wà, to je pé epo yẹn wà gidigidi to jẹ́ pé ti n bá dé any kiní, mo lè sáré, mo lè, mo lè, ìgbà mìíràn gan mo lè risk ẹ gan kí n màá ra epo yẹn sílẹ̀ ní ọ̀sán. To jẹ́ pé àárọ̀ ọjọ́ kejì ni màá ṣẹ̀ sáré wọ station, màá dé ṣáré ra nǹkan tí mo fẹ́ rà. Mo mọ̀ pé kò lè pẹ́ tí màá ti, tí màá ti kúrò níbẹ̀. Ṣùgbọ́n to je pé, ehn.

Mo lè sọ wípé ọ̀sán gan gan gan ni mo ṣẹ̀ máa ń jẹun. Pé mo kí máa ń jẹun ní àárọ̀, àárọ̀ bẹ́ẹ̀ yẹn tí máa ti le dáná, tí máa ti le dáná láàárọ̀. Màá párk ẹ sínú cooler tàbí táke away, then màá gbé lọ ibiṣẹ́ tí máa ti le mú àwọn tíì tí mo máa ń mu láàárọ̀ yẹn láti lè jẹ́ kí bí òògùn, àwọn tíì òògùn, natural òògùn tí mo máa ń mu yẹn tí máa ti le mú láàárọ̀. Then to bá ti wá di ọ̀sán, màá, oúnjẹ tí mo wá párk yẹn ni màá ṣẹ̀ wá máa jẹ. Àwọn oúnjẹ yẹn dẹ̀ lè máa, ó lè jẹ́ bí rice àti ọbẹ̀ ata dídín. Àwọn irú kan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń jẹ ní, eh, àárọ̀ àárọ̀. Mo máa ń jẹ ní ọ̀sán ọ̀sán, ọ̀sán ọ̀sán. Tó nígbà mí náà mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ tó bá heavy ní ọ̀sán bí swallow. Bẹ́ẹ̀ mo máa ń like láti jẹ oúnjẹ bí swallow ní ọ̀sán náà. Ṣùgbọ́n, ṣùgbọ́n nígbà mí, mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ bí swallow náà ní ọ̀sán. Mo máa ń fẹ́ràn láti jẹ oúnjẹ swallow ní ọ̀sán. Ṣùgbọ́n nígbà mí ó máa rẹ mí. So nígbà mí mo kàn máa jẹ oúnjẹ light. Idí tí o jẹ pé mo kì í máa like láti jẹ oúnjẹ láàárọ̀ ni pé, kí se pe mo kì ń fẹ́ràn láti jẹ oúnjẹ láàárọ̀. Ǹkan ti mi fi like láti, ǹkan tó fi, tí mi fi like láti máa jẹ oúnjẹ láàárọ̀ ni pé, tí màá jẹ oúnjẹ láàárọ̀ ni, láàárọ̀ yẹn, o máa rẹ mí like. Àárọ̀ dẹ̀ jẹ́ ìgbà tó yẹ kí èèyàn máa ṣiṣẹ́. To ba wá lọ jẹun ó máa rẹ. Especially kó wá je pé oúnjẹ to wá lọ jẹ wá jẹ oúnjẹ tó jẹ́ pé ó heavy gan. So ó máa jẹ́ kó rẹ mí láàárọ̀. Àti se iṣẹ́ yẹn, oorun lè wá máa kùn mí ní ẹnu iṣẹ́. So ni kò kín ń jẹ́ kí màá jẹ oúnjẹ ní àárọ̀ kùtùkùtù mọ́. Kò ṣe pé jí jẹ oúnjẹ láàárọ̀ kùtùkùtù ò da. So ní ọ̀sán náà mo máa wá very conscious. Oúnjẹ tí mo máa jẹ ní ọ̀sán, mi o lè dedè jẹ oúnjẹ just anyhow. Torí nígbà mí oúnjẹ kan wá to jẹ́ pé tó bá la fi jẹ́ losán, iṣẹ́ tó ń ṣe yẹn ò ní le continue ẹ̀ mo wa kàn máa, wa kàn máa tóogbé. Wa máa tóogbé lórí iṣẹ́ tó ń ṣe yẹn ni. So oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán máa jẹ oúnjẹ tó light. Nígbà mí gan o lè jẹ́ pé fruits gan ni mo máa jẹ losán. To jẹ́ pó máa di alẹ́ to jẹ́ pé màá ṣẹ̀ wá jẹun. Bí tí n bá ti le lògun yẹn láàárọ̀ báyi. Mo lè ra àwọn fruit lọ́sàn-án bí watermelon àti àwọn fruit to jẹ́ mo mọ̀ pé ó máa kí mi nínú dáadáa. Torí kò sí bí mo ti lè jẹ fruit, orun ò lè kùn mí. Tí n bá jẹ oúnjẹ bí ẹ̀bà, àmàlà náà nìkan ló lè jẹ́ kí, kí orun máa kùn mí lọ́sàn-án. Mi tí jẹ fruit rí ki orun o kùn mí. So tí máa, mo lè ra àwọn fruit bí ọ̀gẹ̀dẹ̀, banana, àbí kí ń dín dòdò. Eh-hen, mo lè jẹ dòdò, mo lè dín dòdò yẹn kò pọ̀. Kì n fi mu gààrí, kì n fi mix gbogbo àwọn oúnjẹ bẹ́ẹ̀ yẹn kò lè jẹ́ kí, kò lè jẹ́ kí orun o kùn mí lọ́sán. So tí n bá ti lè dín dòdò tí mo fi mu gààrí tí mo ṣe gbogbo ẹ, tí mo jẹ, tí mo yó. Then mo tún maá padà sí ibi iṣẹ́ mi, to bá wá di alẹ́, eh-hen, mo lè wá jẹ oúnjẹ. Alẹ́ tí mò ń sọ ni pé kò ní ju aago bí mẹ́fà lọ sí méje òò. Mo lè wá jẹ oúnjẹ tó lè heavy bí iyán, bí àmàlà, bí ẹ̀bà, bí fùfú. To je mọ̀ mo pé tí n bá ti lè jẹ́ tán tí n bá sùn lọ. Kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, kò sí nǹkan kan tó máa bàjẹ́. Oorun náà ni mo wá lè wá sùn lọ́sán láti lè relax. So bẹ́ẹ̀ ní mi, bẹ̀ ní mo ṣe máa, ṣe máa ń plan oúnjẹ mi. Àrígbà mí náà to jẹ́ pé lọ́sán náà mo máa ń jẹ iyán náà ò. Mo máa ń jẹ iyán náà lọ́sán to jẹ́ pe mo dẹ̀ pé mo dẹ̀ máa wà ní ibi iṣẹ́. But ǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé mi o ní jẹ́ kó pọ̀. Mo kàn máa ń jẹ kékeré, kékeré, kékeré. Torí tí n bá jẹ iyán yẹn tó bá lọ pọ̀ ju, eh-hen, mo ní lè, mo ní lè, iṣẹ́ tí mò ń ṣe yẹn ó máa sún mi. Ó máa sún mi o torí, eh-hen, mo kàn máa jẹ kékeré. Mo máa jẹ iyán yẹn, màá jẹ́ kí ẹ̀fọ́ orí ẹ kó wá pọ̀. So ẹ̀fọ́ orí ẹ yẹn tó bá ti wá pọ̀, eh-hen, oun wà ní, eh-hen, kíni tí màá máa jẹ? So mo ṣe máa, mo ṣe máa ń jẹ oúnjẹ ní ọ̀dọ̀, eh-hen, oúnjẹ ọ̀sán ní ọ̀dọ̀ tòdò mi ni yẹn. Nígbà mí náà mo dẹ̀ máa lọ ra oúnjẹ. To jẹ́ pé snacks nǹkan jẹ́ bí ice cream, àwọn kíni yẹn bẹ́ẹ̀ yẹn mó máa jẹ ní ọ̀sán. To dẹ́ jè pé ebí ó dẹ̀ nípa mi mọ́. So mo ṣe máa ń gbá níyẹn. Màá jẹ oúnjẹ ọ̀sán, then to ba wá di alẹ́, irú ojọ tí n bá ti lè jẹ oúnjẹ ọ̀sán to jẹ pe oúnjẹ yẹn ò fi bẹ́ẹ̀, kò heavy kò ṣe oríṣiríṣi gan, tí ó bá ti di alẹ́ ni màá ṣẹ̀ wá jẹ oúnjẹ tó, tó bí, bá ti di alẹ́ ni màá ṣẹ̀ wá jẹ oúnjẹ tí ó heavy. So that àárọ̀ ọjọ́ kejì mo máa lè balance mi. Ìgbà kan wá gan to jẹ́ pé mo kì í, mi ní jẹ oúnjẹ àárọ̀, mo ní jẹ oúnjẹ ọ̀sán, mo dẹ̀ ní jẹ oúnjẹ, tẹ́ pé oúnjẹ alẹ́ ni màá wá jẹ. Mo lè wá jẹ bí fùfú ní alẹ́, oúnjẹ yen a wá heavy gan to jẹ́ pe o heavy ju kíni lọ màá dẹ̀ jẹ́. So ọjọ́ kejì kò ní tètè rẹ́ mi torí pé mo ti jẹ oúnjẹ kan tó, tó nípọn ní, eh-hen, ọjọ́ kan before that time. So bí mo ṣe máa ń ṣe, bí èmi ṣe máa ń ṣe ọ̀rọ̀ oúnjẹ mi nìyẹn torí mo kì í like, mo kì í, mi kì í jẹ́ eeyaǹ kan tó je pe ó máa jẹ oúnjẹ náà jù. Mi ò jẹ́ eeyaǹ kan tó je pe ó máa jẹ.

Ní àdúgbò tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò fi bẹ́ẹ̀ mọ àwọn aládúgbò mi dáadáa nítorí pé ìgbà kọ̀ọ̀kan la máa sábà máa ń rí ara wa. Ó ní ó jẹ́ kí n fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n dáadáa torí ìgbà kọ̀ọ̀kan la máa ń rí ara wa and. Mo mọ̀ wọ́n náà, kii ṣè pé mò mọ̀ wọ́n, mo mọ̀ wọ́n tí máa ń rí wọn pé eléyii àdúgbò kan la jọ ń gbé, eléyii àdúgbò kan la jọ ń gbé, bọ̀ kò sí ìrẹ́pọ̀ láàárín wa torí pé, ẹ́state ni, so ìgbà kọ̀ọ̀kan la máa ń rí ara wa. Ẹ̀, bọ̀ ní ilé tí mò ń gbé ko yàtọ̀ sí ilé to je pé mò ń gbé teletele pé, ẹ́ẹ́, kíni náà ni, ṣùgbọ́n a sì máa ń jáde síta, a máa ń ríra, a máa ń kí ara wa. Tí wọ́n bá ti lọ ibi iṣẹ́ láàárọ̀, a máa ń ríra wa. So a máa ń kí ara wa. Compare sí eleyii tó jẹ́ pé ìgbà kọ̀ọ̀kan bí eléyii la máa ń rí ara wa ní, ẹ́ẹ́, àdúgbò. Tí a bá dẹ̀ tíra wá beleyii, a máa kí ara wa, bọ̀ ta bá ríra wa ní, ẹ́ẹ́, igboró, a máa kóra pé ẹni yìí, àdúgbò kan ni èmi àti bobọyìí ń gbé o, àdúgbò kan ni èmi àti girl yìí ń gbé o. So bo ṣe ṣẹlẹ̀ nìyẹn. So mo mọ àwọn ará àdúgbò mi, mo mọ wọ́n dáadáa ṣùgbọ́n mi mọ̀ wọ́n. Mi mọ̀ wọ́n, mi ò lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa náà lọ títí torí pé ìgbà kọ̀ọ̀kan la máa, la máa ń rí ara wa yẹn. So kò lè jẹ́ kí n sọ pé mo mọ̀ wọ́n dáadáa lọ bẹ́ẹ̀ yẹn lọ títí torí ìgbà tí a bá ríra wa ó lè jẹ́ pé bóyá, ẹ́ẹ́, ina bajẹ́, afẹ́ túná ṣe ló máa jẹ́ kí wọ́n fẹ́ ṣe ìpàdé pé kii oníkálukú nibi eleyii kó dáwó. Ó lè jẹ́ kí gbogbo wa jáde síta pé a fẹ́ bá ara wa sọ̀rọ̀ àbí a fẹ́ ṣe kíni kan. So kò jẹ́ pé a máa ń ríra wa náà bẹ́ẹ̀ yẹn lójoojúmọ́. A fi àárọ̀ tẹ́ pe ta bá wa n jáde, tí oníkálukú bá ń jáde lọ ibi iṣẹ́, tí a wá, tí oníkálukú wá rí wa, ẹ̀ ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Òun náà ló ti jẹ́ kí a mọ ara wa. Compare sí ìgbà tó ẹ pé mo wà ní kékeré, nígbà tí mo wà ní kékeré yen, a, gbogbo awon ará àdúgbò mi pátápátá ni mo mọ̀ ńgbà yẹn. Torí àdúgbò tí mo ń gbé dàgbà ò jẹ́ àdúgbò tó jẹ́ pé gbogbo wa la mọ ara, a mọ ara wa dáadáa. A mọ ọmọ táyé, a mọ ọmọ kéhinde, a mọ time to e pe máa ń ṣe kíni kan to e pé tí wàá fẹ́ gbà nǹkan gan o lè sáré lọ sílé táyé láti lọ yá nǹkan tí wàá fẹ́ gbà, tí wàá sáré yá a lò, tí wàá tún dàpadà, tí wàá dàpadà fún, fún ẹni yẹn. Bẹ́ẹ̀ la ṣe mọ ara wa sí tó nígbà yẹn torí, bọ̀ ní ayé yìí sì ń to e pé oníkálukú a máa face business e. Èmi tún feel pé ó tún depend lórí irú àdúgbò tí èèyàn bá wà ló máa determine bóyá èèyàn máa mọ àwọn aládúgbò yẹn dáadáa. Bọ̀ àwọn àdúgbò tó ẹ́ pé wọ́n ò fi bẹ́ẹ̀ like kò kín ṣe kíni. Wọn kì í fi bẹ́ẹ̀ jáde tẹ́ pé wọ́n sì lọ máa já. Àwọn àdúgbò mìíràn tẹ́ pé ẹ lè, a lè máa, máa ríra wa náà wọ̀. Wọn kò jẹ́ èèyàn tó yẹ́ pé wọ́n ò fẹ́ràn láti máa kó àwọn èèyàn tó bá yẹ pé wọ́n kì í ṣe ará ilé bí family, wọ́n ò fẹ́ràn láti máa kó wọn mọ́ra. So òun ló máa ń fa tó yẹ́ pé ọwọ́ ti ẹniyen bá gbewa náà ni wàá ti dàpadà fún. Tẹ́ ẹni bá jẹ́ èèyàn tó ye pé, ẹ́ẹ́, kíki títí ẹ kò kí fẹ́ máa ju pé ẹ káàárọ̀, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàsán. Bí wàá, bí wọ́n náà ṣe máa wá ṣe fún ẹni yẹn náà ni yen. Ṣùgbọ́n èmi, tó èmi personally mi, èmi náà ò fẹ́ràn pé kí èèyàn máa mọ àwọn ará àdúgbò ẹ ju torí ibẹ̀ náà ni kíni, torí èmi fì pé tó bá ṣe ń ríra lẹ́ẹ̀kọ̀kan yẹn, bá ṣe ń kíra yẹn lẹ́ẹ̀kọ̀kan yẹn, ó jẹ́ kí a lè bọ̀ wọ́n fún ara wa. Kii a lè bọ̀wọ́ fún ara wa ju pé ká máa ríra lójoojúmọ́ pé wà á fẹ́, o fẹ́ need nnkàn mi ò ní ìdíyọ̀. Oló ń bere lọ́dọ̀ àwọn ará àdúgbò ẹ, gbogbo kíni yẹn wọ́n máa jẹ́ kí èèyàn tẹ́ ní àdúgbò. So èmi gan-an naturally mo, mo ò like ìyẹn, mo ò like irú kíni bẹ́ẹ̀ yẹn. Mo máa like kí àdúgbò kó quiet, kó quiet. À kan máa ríra once in a while, iyì máa wá n bẹ́ẹ̀ pé, "Àá, ẹ mán yíi, àdúgbò mi ló ń gbé o." Bọ̀ te bá ní assistance tó ẹ́ pé mo mọ pé, ẹ́ẹ́, ó jẹ́ assistance gidi, ẹhẹ ẹlẹ́wa ló wá lọ bá wa yín pé, "À, daddy lágbájá o, mo dẹ fẹ́ rí yín o." Kíni kan lọ bá wọn lé, "À nnkan báyìí báyìí ló ṣẹlẹ̀ níbi iṣẹ́, nnkan báyìí báyìí ni, ẹ́ẹ́, cousin mi try láti ṣe. Nnkan báyìí báyìí ni èmi ń try láti rectify. Báwo lẹ ṣe lè ràn wá? Ẹ̀, mo gbọ́ pé àbúrò yín ń ṣiṣẹ́ níbi báyìí báyìí, ṣé lè bá wa contact ẹ ká mọ bí a ṣe lè ṣe kíni?" Ìgbà àwọn kíni yẹn ni mo lè sọ pé òkay àwọn yẹn sì better ju pé kí èèyàn lọ máa tojú bọ ilé lọ torí èmi gan-an fún àwọn mi mo ò like ẹ́. Torí nìgbà tí mo fi n kekere yẹn tẹ́ pé gbogbo àdúgbò ni mo mọ̀ yẹn. Mo mọ àwọn misunderstanding tẹ́ pé eeyan máa maa face náà nígbà yẹn lórí pé gbogbo àdúgbò ló ti mọ ẹ in and out eeyan, tẹ́ pé ìjà. Àwọn kan wà tẹ́ pé ẹhẹ. So gbogbo àwọn kíni bẹ́ẹ̀ yẹn ni mo máa, ni èmi máa personally try láti, láti avoid torí gbogbo kíni yẹn kò kín ń da. So ó n lo yẹ́ pé ká jí láàárọ̀ ká kíra wa. Àdúgbò kan la jọ ń gbé. Nnkan bàjẹ́ làdúgbò a fẹ́, a gbogbo wa jọ dáwọ́ tu se gbogbo wa náà la jọ wà nínú group chat ẹ̀yọ̀kan. So to wà á fẹ́ rí èèyàn kan, wà á lè mọ̀ bi wa ṣe get in touch pẹ̀lú ẹni tó fẹ́ rí. So bí èmi ṣe fẹ́, bí èmi, èmi ò fi bẹ́ẹ̀ ní mọ̀ mọ́mọ́ wọ́n.

Mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá gan gidi. So àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe náà ni, kí máa wo fíìmù, kí máa jáde, kí n gbéra mi jáde, kí n máa wo ìṣẹ̀lẹ̀, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìgboro. So wà lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe. So, mi ò mọ̀ bóyá èèyàn lè ka wíwo fíìmù sí eré ìdárayá tàbí lílọ sí idi gym sí eré ìdárayá, ṣùgbọ́n èmi ka lílọ sí idi gym sí eré ìdárayá. Èmi fi pé eré ìdárayá jẹ́ eré tí pé tó bá ṣe, tó máa jẹ́ kí ara ẹ kò yá síi, kó feel like a youth wà tú dàbí wà feel more like a youth. Oun lè mí kà sí eré ìdárayá. So láàárọ̀, ẹ je kí n sọ ìtọ̀ bí mo ṣe máa ń ṣe eré ìdárayá. Láàárọ̀, irọ̀ ọjọ́ Saturday báyìí tí màá ti lè jí, tí màá ti lè fọ àwọn aṣọ mi àbí tí màá ti lè fọ àwọn nǹkan tí mo fẹ́ fọ, tí màá ti lè fọ tán bẹ́ẹ̀ yẹn, mo máa wá lọ sí idi gym. Tí màá ti wá lọ sí idi gym, màá lọ gym. Mo lè ló bí wákàtí méjì àbí wákàtí mẹ́ta nínú idi gym láti lọ, láti lè kí ara mi fit. So tí màá ti lè gym bẹ́ẹ̀ yẹn, mo wà lè wa padà wá sílé. Tí màá ti wá padà sí wá, tí màá ti padà wá sí ilé, mo lè sùn, mo lè relax tàbí kí n ṣe ń jẹ. Mo lè sọ pé tàbí kí n ṣe lára iṣẹ́ mi, mo tún rò pé gbogbo ọ̀pọ̀ ìgbà tí màá ti lè dé láti gym, ó máa ń rẹ̀ ẹ́ yàn, ó máa ń rẹ̀ mí láti sọ pé mo fẹ́ ṣe iṣẹ́ kankan. So mo kàn máa lie down náà ni. Mo máa lie down, màá rest, tí màá ti wa rest, tí màá ti relax, tọkàn mi bá ti lè bá lẹ̀. Ẹ̀hẹn, tí màá ti rest, tí màá ti relax, tọkàn mi bá ti lè bá lẹ̀. Ẹ̀hẹn, so mo lè wá sọ pé mo fẹ́ jí, màá jáde, lọ máa ṣeré. Ẹ̀hẹn, ṣeré bíi pé kí n máa play ball pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kí a jọ máa play ball, kí a jọ máa ṣe oríṣiríṣi, kí a ṣe máa ṣe skipping àwọn oríṣi eré. Tó weekend náà ni mo rànyẹ́ láti máa ṣe rí àwọn eré bẹ́ẹ̀ yẹn. So ó dà máa ń jẹ́ kí ọkàn èèyàn fúyẹ́. Òǹtẹ̀ mi náà tó ti, tí mo tún rò níyẹn pé tí èmi bá ṣe eré bẹ́ẹ̀ yẹn ó máa ń jẹ́ kí ọkàn èèyàn fúyẹ́. So màá ṣe, ma play ball, màá ṣe skipping, màá ta lúdò, màá ta chess. Tí ìgbà mìí wà tẹ́kọ́ tí ìbà ra ẹ̀yán kan bá boya ta wọn ọ̀rẹ́ mi obà wá avelebu, bá tori pé wọ́n wà busy, àbí kí ni, mo lè dá nìkan. Mo lè dá nìkan gbéra mi jáde lọ sí ibi tí wọ́n ti máa ń ta chess, to je pe owó ni wọ́n máa fi ń ta. Tẹ́kìn máa dẹ̀ san owó, máa dẹ̀ máa ta chess níbẹ̀. Tí wọ́n bá tin wá, ta títí, títí, títí tí n bá win. Owó náà là wọ́n fi ń ta, tí màá ti win, màá kówo wálé, tó bá dẹ́ mi. Ìbò main goal mi ni pé kí n jáde láti lọ ṣeré torí ní ọ̀pọ̀ ìgbà mi, nǹkan tó máa ń ṣe lòmi, tí ẹlòmíràn máa fi ń ronú jù ni pé wọ́n ti máa ń jókòó sínú ilé jù. Wọ́n ti máa ń jókòó sínú ilé jù wọ́n ní nǹkan tó kó wọ́n ṣe wá jókòó sínú ilé láti àárọ̀ di alẹ́. So èmi ò kí ń fi àyè gba ìrònú rárá. Èmi ò kí ń fi àyè gba ìrònú rárá àti rárá. Ṣé mo ṣe máa ń ṣe niyen. Mo ṣe máa ń ṣe eré ìdárayá tòdò mi nìyẹn. Ó de ti, oti ran mí lọ́wọ́ gan gidigidi. Oti ran mi lowo gan gidi gidi. Torí pé o máa jẹ́ kí inu mi dun ìgbà mìí gan máa tun lọ sí orphanage home, máa tó lọ máa bá àwọn ọmọ kékeré ṣeré, máa bá wọn ṣeré. So àjọṣeré bẹ́ẹ̀ yẹn ínú mi á tún dùn. Inú àwọn ọmọ yẹn náà á tún dùn, mo tún máa ra gift fún wọn náà níbẹ̀. So inú àwọn ọmọ yẹn náà tún máa dùn. Inú tòdò mi náà tún máa dùn. So gbogbo kiní yẹn náà ló máa máa sọmọ sí ara èèyàn náà máa fi dá. Tẹ́kún tí àwọn èèyàn bá rí i, á làyà, àwọn èèyàn máa fòmi pé ó ti dàgbà. Torí ẹ, àwọn èèyàn máa wí pé, "É, ọmọ kékeré ṣì lẹ́lẹ̀, ọmọ kékeré ṣì lẹ́lẹ̀." Wàá tẹ́ pé ìwà ọmọ kékeré náà wà. Kò ṣe pé kí ẹ̀yàn máa ṣe bí ọmọ kékeré, bí ó ṣe lù ú bí ọmọ kékeré tẹ́ pé wà máa ṣe eré. Torí nǹkan tó máa ń jẹ́ kí ẹlòmíràn tó máa fi ń dàrúgbó ju ọjọ́ orí wọn lọ ni wípé wọ́n ti máa ń fi gbogbo nǹkan pẹ̀lú seriousness. Èmi ó understand pé àwọn kan á tẹ́kún kí ẹ̀yàn máa ṣe pẹ̀lú seriousness, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mi kí èèyàn relax, ṣeré, play like a child. Ó dàbí èdè tó máa ń sọ ẹ̀yí kan pé play like a child. Ṣeré bí ọmọ kékeré. Kò jẹ́ kó máa dòtí ẹbí rẹ, mo kó ṣeré, jump lọ fún gym, gbogbo kiní yẹn ó máa jẹ́ kó keep fit. Òyàn ni máa rò pé eléèti dàgbà, òkunrin jẹ́ kó dàrúgbó ju ọjọ́ orí ẹ lọ. Ó ní máa ronú, máa ronú, máa ronú. Tí ó bá tẹ́lẹ̀ ni ẹ̀yẹn tí máa fi dàrúgbó ju ọjọ́ orí ẹ lọ. So mo like láti máa ṣe gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ rí yẹn.

Mo máa ń fẹ́ràn láti wọ aṣọ tó bá fẹ́lẹ́ tí máa ti fẹ́ lọ sùn. Ìdí ni pé, ó depend lórí weather náà ló máa determine aṣọ tí mo máa wọ̀ tí máa fẹ́ lọ sùn. But ní weather táa wà lọ́wọ́lọ́wọ́ báyìí, aṣọ tó fẹ́lẹ́ ni mo máa ń fẹ́ràn láti wọ̀ tí máa fẹ́ lọ sùn. And ìdí ni wípé, ẹ̀m, oru máa ń mú ní òru, so tí máa wọ aṣọ tó bá fẹ́lẹ́, atẹ́gùn a lè tó-- àti pé ẹ̀gbẹ́ window máa ń sùn sí, so that atẹ́gùn a lè fẹ́ sí mi dáadáa. So, ohun tó fi jẹ́ kí n fẹ́ràn láti máa wọ, ẹ̀m, aṣọ tó bá fẹ́lẹ́. So, ìdí ni wípé àsìkò òru la wà yìí, so oru máa ń mú gidigidi. Ànd nígbà, nígbà òjò náà, mo máa ń wọ aṣọ tó bá-- paja, ẹ̀, pajamas tí mo máa ń wọ̀ nígbà òjò máa ń jẹ́ kó kí dáadáa so that ó máa le gba, ó máa le gba òtútù, ó máa le gba òtútù sí ara. Ànd idí ni wípé òtútù tótù bá mú lóru, mo máa tún wọ socks gan so that ó máa le gba òtútù yẹn ṣá, ṣá, kó ni mí ní jí láàárọ̀, àbí òtútù ò ní jí mi sílẹ̀ lóru, àbí kí n jí láàárọ̀ kí catarrh wa máa ṣe mí. Rárá, ọ̀nà tó máa ń jẹ́ kí n wọ aṣọ tó bá ṣẹ́kinní dáadáa lára mi. So, nípa ti, ẹẹ́ẹ́, nípa ti, nípa ti ìgbà òru yẹn, mo máa ń fẹ́ràn láti wọ aṣọ tó bá fẹ́lẹ́ nígbà òru. Ànd ídí tí mo máa fi ń fẹ́ràn láti wọ aṣọ tó bá fẹ́lẹ́ nígbà òru ni pé mo máa ń, mo máa hate kí n máa sùn, kí wá máa sùn, kí omi máa sùn lára mi, kí n máa sùn, kí n máa sùn. So, mo máa wọ aṣọ tó bá fẹ́lẹ́. Nígbà mìí gan lóru, mo lè, mo lè máa wọ aṣọ sùn ní òru tí ó bá jẹ́ pé èmi nìkan mo fẹ́ dá nìkan sùn sínú yàrá. Mo lè máa wọ aṣọ sùn lóru yẹn tí wá bá jẹ́ pé èmi nìkan ló fẹ́ dá nìkan sùn sínú yàrá. Mi ní, mi ní wọ aṣọ sùn, màá kọ́ sùn bẹ́ẹ̀ yẹn ni. Màá tún ṣí fan sórí so that òtútù a lè pa mí dáadáa, t-- òro, atẹ́gùn a lè fẹ́ sí mi dáadáa. Màá le rí orun tí mo fẹ́ sùn, màá le rí i sùn dáadáa. So, ṣùgbọ́n, ẹ̀m, gẹ́gẹ́ bí ìbéèrè tó ṣe béèrè pé kí ni mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn. But nígbà òru, ẹ̀, nígbà ti òtútù bá mú, irú ìgbà ọyẹ́ yẹn bayii, to je pé gbogbo ibi máa ṣọ́ òtútù, gbogbo ibi a máa tutù ni. Ni ọwọ́ kan bí aago mẹ́wàá, bẹ̀ láti aago mẹ́wàá bẹ́ẹ̀ yẹn, gbogbo ibi ara mi tutù títí di nǹkan bí aago mẹ́ẹ́fà àárọ̀. To jẹ̀ pé gbogbo ibi a máa tutù, mo máa fẹ́ràn láti wọ aṣọ tó bá, tó bá, tó bá tóbi dáadáa. Mo máa tún wọ socks gan pẹ̀lú ẹ̀, mo tún máa wọ socks pẹ̀lú ẹ̀. And torí òtútù, ìdí tí ó tẹ́ je kí ma wọ socks pẹ̀lú ẹ̀ ni pé torí, torí òtútù, òtútù tó wà ní, ẹẹ́ẹ́, tó wà ní ìta, torí ìgbà mí mo máa ń jí lóru, màá tún lọ tọ̀, màá tún sùn padà. So, òtútù máa ń mú gan gidi. Tó tutú yẹn gan bá pọ̀ gidi, mo máa tún da duvet. Pẹ̀lú tí mo ṣe wọ socks, mo ti ṣèṣe gbogbo ẹ̀yẹn, màá tún da dúvet màá tún da bori mi. Mo tún máa da dúvet, mo tún máa da bori mi so that òtútù yẹn ò ní, kò ní kó sí mi ní àyà. Bí a bá ti fẹ́ jáde náà, mo tún máa wọ aṣọ so kó máa cover àyà mi. Mo tún máa tún ti window gan ní alẹ́ tí màá fẹ́ sùn. Mo máa tú ti window torí èmi ni fẹ́ kó sùn náà kò tún kó sí mi láyà tí màá tún sùn lọ́wọ́. So, mo ṣe máa ń wọ-- torí ó tẹ́lẹ̀ mó ṣe sọ lẹ́yìn ẹ pé ó depend lórí weather àti àsìkò táa bá wà ló máa determine aṣọ tí mo máa wọ̀ tí ó dipe mo sùn. Nígbà òtútù bá yii ẹ, mo --mo máa wọ aṣọ tó yẹ pé.

Eyín máa ń fọ́ mi dáadáa. Ó ti pẹ́ tó ti fọ́ mi kẹ́yìn. Eyín mi mọ́ etí mi ló tiẹ̀ máa ń dùn mí ní ọ̀pọ̀ ìgbà. Mo rántí ìgbà tí mo ṣì wà ní, kékeré, nígbà tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ girama nígbà yẹn tó jẹ́ pé ọjọ́ yẹn mo kan dédé dé láti school lọ́jọ́ yẹn, torí ìgbà yẹn mò ń gbé lọ́dọ̀ giramá mi. So mo ṣẹ̀, mo kàn dé láti school lọ́jọ́ yẹn. Mo wá rí pé etí, eyín mi, èrìgì mi ó kàn bẹ̀rẹ̀ sí ní dùn mí, ó bẹ̀rẹ̀ sí ní dùn mí. Mo wá wòó pé kí ló ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀? Mi ì jẹ nǹkan kan tó ṣe kiní tó lè jẹ́ kí eyín máa dùn mí, nǹkan tó le. Torí ìgbà míì tí ń bá jẹ nǹkan tó le, eyín lè fẹ́ máa fọ́ mi. Mo bá jẹ àgbàdo tó le báyìí, àgbàdo tó kan, eyín lè fẹ́ máa fọ́ mi, eyín lè fẹ́ máa dùn mí. So mo wá wòó pé mo ò jẹ nǹkan kan tó le now. Pé why tí eyín fi, eyín mi fi n, ẹyín mi fi tó fi ń dùn mi bí eléyìí. So títí, títí, títí tí ìgbà tó wà di alẹ́ tó jẹ́ pé mo ò lè gbé nǹkan kan mì mọ́, ó ti wá, ó ti wá ń dùn mí mọ́, ọ̀nà ọ̀fun mi tó jẹ́ pé mi ò lè gbé omi gan-an mi, ordinary omi, miì lè gbe mì mọ́. Ìbẹ̀ ná ti wá sọ pé, "À! Ṣé kò ń ṣe pé eyín ẹ, eyín bí eyín fẹ́ máa wù ńbẹ̀ ní, pé bóyá kí n lọ sí chemist kí n lọ ra òògùn, kí n lò ó si." So ìbẹ̀ ni mo ti wá wòó pé, "À! Okay o. Jẹ́ kí n lọ sí chemist." Bí mo ṣe wá lọ sí chemist nìyẹn. Bó ṣe wá fún mi ní òògùn, mo ṣe lò ó. Orí wá bẹ̀rẹ̀ sí ní fọ́ mi. Orí ń fọ́ mi tó jẹ́ pé mo ò lè sùn. Ìgbà tí, àfìgbà tí mo ṣẹ̀ wá lo òògùn yẹn ló wá jẹ́ kí n sùn. Mo ṣẹ̀ wá rí oorun sùn lóru tó wá di ọjọ́ kejì tó fi wá relieve mi. So àtìgbà yẹn dẹ̀ ní, though àtìgbà yẹn miì tíì padà ní encounter pẹ̀lú eyín. Encounter pẹ̀lú eyín tí mo tún padà ní lẹ́yìn, lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn kò jẹ́ nǹkan tó jẹ́ pé ó, ó serious lọ títí. Nǹkan tó jẹ́ pé èèyàn lè tètè rectify ni. Ni encounter pẹ̀lú eyín tí mo padà ní lẹ́yìn ìgbà yẹn tí mo sọ wípé, "Èé!" Bàámi ló ti ẹ máa ń ṣe, àpèjúwe bí eyín ṣe máa ń dùn wọ́n, bí ẹyín, ẹyín ṣe máa ń dùn wọn nígbà tọ́n wà ní, àwọn wà ń kékeré. Torí wọ́n sọ pé ìgbà táwọn wà kékeré pé eyín máa ń dùn, eyín, ẹyín máa ń dùn wọn dáadáa tó jẹ́ pé àwọn need láti lọ-- ó dìgbà kan tó jẹ́ pé níbi tó dùn àwọn dé, àwọn need láti lọ yọ lára ẹyín wọn. Kí ni wọ́n máa ń pè é ṣe wisdom teeth ni àbí kí ni wọ́n máa ń pè é ní kíni? So àwọn need láti lọ yọọ́ nígbà yẹn kó tó di pé, ẹ́ẹ́, ẹ́ẹ́, ryín yẹn ò, eyín yẹn ò dùn wọ́n mọ́. So wọ́n wá, wọ́n tún wá ṣe, wọ́n tún wá pa story fún mi nípa àbúrò wọn kan tó jẹ́ pé ó ní issue pẹ̀lú ẹnu. Though èmí náà ò ní issue pẹ̀lú eyín, ó kàn jẹ́ pé etí ló kàn máa ń ro mí mọ́ eyín mi, mọ́ erìgì eyín mi ni tó jẹ́ pé máa wá máa ṣe bí eléyìí, màá máa ṣe bí eléyìí tó máa fi, tó máa fi balance. And ìdí tó fi jẹ́ pé, tó fi rí bẹ́yẹn ni pé, ìgbà míì tí ń ba jẹ nǹkan tó bá le náà, bóyá mo jẹ àgbàdo, àgbàdo sísun ni o kò ń ṣe àgbàdo bíbọ̀. Àgbàdo bíbọ̀ báyìí, kò sí bí mo ṣè lè jẹẹ́ tó, kò sí nǹkan tó máa fi ṣe mi. But àgbàdo sísun. Tí n bá jẹ àgbàdo sísun, ó máa ń jẹ́ kí eyín kó máa, kó máa ro mí. The last time tí mo jẹ àgbàdo sísun-- okay, mo wá rántí pé torí presently báyìí mo ní asymmetric face níbi tó jẹ́ pé ibi jaw ibi kan ó wà develop ju ti ìkejì lọ. Ìgbà tó wá yá tí mo wá ronú lọ sẹ́yìn mo wá wò pé kí ló lè fa kiní asymmetric, jaw, kiní? Mo wá notice pé nígbà tí mo wà kékeré pé etí máa ń dùn mí mọ eyín mi, mọ eyín mi ní eyín ọ̀tún, ẹyín òsì mi. So bí, torí bẹ́ẹ̀ tí n bá fẹ́ jẹun, mo ò kí ń jẹun. Pé kí ń máa chew oúnjẹ mi ní ẹyín ọ̀tún mi, ẹyín òsì, ẹyín òsì mi rather pé ẹyín ọ̀tún mi ni mo ti wá máa ń chew oúnjẹ. So torí bẹ́ẹ̀ ó ti wá jẹ́ kí ẹyín ọ̀tún mi, jaw ọ̀tún mi kó ti wá wà develop tó jẹ́ pé jaw tòsì mi kò wá wà develop. So ìgbà tí mo ti wá dàgbà mo wá rí pé tí n bá fẹ́ snap picture mo wá rí pé ojú mi ò ní dọ́gba. Mo wá wòó pé kí ló lè cause kiní? Ṣé genetic ni àbí kí ló lè fa kiní? So bẹ́ẹ̀ ìgbà yẹn n mo ṣẹ̀ wá lọ ṣe research tí mo wá ri pé, à! Pé nǹkan méjì ló lè fàá ni pé tí mo bá sùn sí ẹ̀gbẹ́ ibìkan ju ẹ̀gbẹ́ ìkejì lọ pó máa jẹ́ kí ẹ̀gbẹ́ ibìkan kó wà develop ju ẹ̀gbẹ́ ìkejì lọ. Tàbí tí èèyàn bá ń jẹun níbi ẹ̀gbẹ́ ẹyín, ẹyín ẹ̀yọ̀kan tó ò jẹun dáadáa ní ẹyín èkejì ó máa máa jẹ́ kí ẹyín ibi tó ti ń jẹun yẹn kó wà develop ju ẹyín ìkejì yẹn lọ. So ìgbà ẹ mi ṣẹ̀ wá rántí pé nígbà tí mo wà kékeré pé mo máa ní issue pẹ̀lú ẹyín mi náà nígbà yẹn. Mo wá fi ri pé okay, eyín mi àti etí mi ni etí, etí òsì mi àti ẹyín ọ̀tún, òsì mi ló ń dùn mí nígbà yẹn. So torí ẹ̀ miì kí ń jẹun ní, miì kí máa ń chew oúnjẹ ní eyín òsì mi, mo máa ń wá máa ń chew oúnjẹ ní eyín ọ̀tún mi. So torí ẹ̀, ó wá jẹ́ kí jawline ti ọ̀tún mi kó wà develop ju jawline ti òsì mi. So ìsínyìí ni mo ṣẹ̀ wá sọ pé okay, jẹ́ kí n wá ṣẹ̀ wá máa wá bí mo ṣe lè balance ẹ̀. So báyìí tó jẹ́ pé eyín, eyín mi ò dùn mí mọ́ so mo ti wá ń jẹun, mo wá ń try láti jẹun.

Mo mọ bí a ti ń wẹ̀, mo mọ bí a ti ń wẹ̀. Èyí tí màá fẹ́ wẹ̀ gan, bá ṣe ń wẹ̀ nínú omi pé bí mo ṣe mọ mo bí wọ́n ṣe ń swim, ẹ mọ̀ mo bo ṣe ń wẹ̀ nínú omi dáadáa. À, mo kọ náà dẹ̀ ni. Alákugba àkọ́kọ́ tí màá kọ́kọ́ jẹ́ kí n ṣe so story nípa ìgbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe ń wẹ̀ ní ìgbà tí mo wà ní 200 level mi. Na ko to di wipe mo wọ school ni mo ti lọ sí swimming pool rí. So nígbà yẹn, ìgbà ẹ́ mo ṣi-- ìgbà ẹ́, ìgbà táa fi wà ní lockdown, ìgbà ẹ́ èmi àti àwọn ọ̀rẹ́ mi a bá lọ síbẹ̀. So nígbà ẹ́ mo kọ̀ ń ṣe gangan, gangan nínú omi ẹni tóri pé mo wà, mo si kéré ná. So ìgbà tó wá yá, tí mo wá wọ school tí mo wà ní 200, ibẹ̀ láti fẹ́ ṣe valentine, a fẹ́ ṣe valentine day ní, ẹ́, ní church wa. So wọ́n ní pé a máa gbe lọ sí waterfall. So ìgbà táa wá dé waterfall yẹn, ẹ́, oríṣìíríṣìí ọ̀ràn kíni ló wà ńbẹ̀. Ibi tí èèyàn tí máa wẹ̀ wà ńbẹ̀, ibi tí èèyàn tí máa máa ṣe kíni wà ńbẹ̀. So ibẹ̀ ni mo ti wá kọ bí wọ́n ṣe ń wẹ̀, mo ti wọ inú ilé. Ìbẹ̀ lọ̀rẹ́ mi ti wá kọ mi bi wọ́n ṣe ń wẹ̀. Ó gbé ẹsẹ̀ mi sókè. Alákọ́kọ́ tó kọ́ ṣe pé kí n pẹ́ nínú omi táa máa ṣe bí, ẹ́, bí, a máa ṣe bí bẹ́ẹ́ ni pé bí plan pé kí ẹ ṣe duro sí inú omi fún ọgbọ̀n seconds. Mo ṣe yẹn. Mo rí pé mo lè duro fún, sínú omi fún ọgbọ̀n seconds. Then a ti ṣe ti wákàtí kan títí tí ìgbà táa fi kuro lórí yẹn, a tún bọ́ sí pé ba ṣe lè swim nínú omi. Ó ṣe kọ́ mi ní ba ṣe swim nínú omi niyẹn. Kíni ẹ́ wà very, very fun. Inú mi dun. Ara mi gan fuye gan nínú omi yẹn. Nigba tẹ́ pé ìgbà tí mo máa fi jáde béle, a mowa rò pé "Ẹ̀yẹn, ṣé èmi náà ló wẹ̀ nínú omi bi eleyi?" ti mi ó dẹ̀ bẹ̀rù pé mo máa mú omi yó. So ìgbà tí màá fi yá, tí màá fi lọ jókòó, tí màá tún fi, tí màá fi, mo tún fi padà wá síbẹ̀. Mo tún sọ pé "Okay, oya ká tú swim." Mo wípé "Oya ká tú swim." Mo tún ṣe bọ́ sínú omi again nìyẹn. Mo tún ṣe bẹ̀rẹ̀ sí ní swim nìyẹn títí, títí, títí tó fi mo mi lára tí mo fi mọ bí wọ́n ṣe ń, wọ́n ṣe ń swim even till now. So though kò ṣe pé mo ti expert ná nígbà yẹn, but mo ti mọ bí wọ́n ṣe ń, bí èèyàn ṣe lè move nínú omi. So lẹ́yìn, lẹ́yìn ìgbà yẹn tí mo ṣe wá kúrò bẹ̀, màá rò pé "Ó dẹ̀ yẹ kí n kọ bí wọ́n ṣe ń swim dáadáa." So lẹ́yìn ìgbà ẹ́ mo ṣe wá lọ fún, ẹ́m, swimming class which means wiwe class. So mo san bí like ten thousand naira nígbà ẹ́ láti ko bi wọ́n ṣe n wẹ̀ nínú, nínú omi nígbà ẹ́. Omi tó bá pọ̀ torí omi o mo pe omi ilé tí mo swimming pool ilé lè but tó bá je pe omi tó pọ̀ àbí omi òkun bá òní èèyàn ṣe lè wẹ̀ ńbẹ̀. Omi tí ó jẹ́ pé o ò ní lè tẹ́-- ẹsẹ̀ ò ní kan ibi tó omi wà. Ẹ̀hen. So ibẹ̀ láti wá kọ́ àwọn ṣe ń wẹ̀. Tí mo we pẹ̀lú tí mo lè wẹ̀ nínú, ṣé mo lè last nínú omi fún five minutes. So tí wọ́n á, tí wọ́n á bọ́ sí ìpa speed. So, ẹ́hen, èmi àti èèyàn kan á jẹ́ o ṣe speed pé ẹni tó máa kọ́ máa wẹ̀ láti point ibii dé ìsàlẹ̀ ìsàlẹ̀ lọ́hun yẹn. Awa be rẹ̀ sì ń fi fún ara wa ní gift. So gbogbo àwọn nǹkan mẹ́ẹ̀lò ló, ló bring me up láti kọ́ bí wọ́n ṣe ń, wọ́n ṣe ń wẹ̀ nínú omi. So ìgbà tí emi ná bá ti délé lọ́dọ̀ mi náà, mo máa ń try mú, mo máa bù mí sínú inú omi basin. Kíni, kíni ìyẹn bá ti wá fú, basin yẹn máa ń gba èèyàn. So màá rí emi ná, àti màá try iná, màá tún fò omi lọ, màá tún ìpadà wọ̀ títí tí ẹ́ pé mo tún fi expert. Ó tún mú mi rántí pé "Á, mo dẹ̀ ti lè ní talent láti wẹ̀ náà láti ìgbà tí mo ti wà kékeré o." Torí mo rántí ìgbà tí mo wà kékeré to jẹ́ pé ní ẹ̀yìnkùlé ilé wa, ó máa ní kíni àgbára tí a máa fi ń gba òjò nígbà ẹ́. Ti wọ́n fi cement mọ, tó jẹ́ pé a máa fi, kíni orúkọ rẹ̀? A máa fi dí gbogbo ọ̀nà, ọ̀nà tí omi máa ń gba jáde tó bá ti wá rọ̀ sí, tó bá ti wá kún, àwa máa lù wẹ̀ ńbẹ̀, àwa máa lù wẹ̀ ńbẹ̀. Mo rántí gbogbo, ẹ́m, story ìgbà yẹn náà tí a máa lù wẹ̀ nínú, nínú omi yẹn. Títí, títí, ẹ́ pé, o da wipe ẹ̀yẹn gan ló kọ́ mi bí, bí èèyàn ṣe ń wẹ̀. Ìyá èèyàn ló kọ́ mi bí wọ́n ṣe ń wẹ̀ nínú omi. Torí mo máa rántí ìgbà yẹn, a mọ̀ pé ikú omi yẹn tutù. So ó ní bí èèyàn ṣe lè pẹ́ nínú omi sí-- tí èèyàn ṣe lè sọ pe ẹ oun fe máa swim nínú omi compare sí omi swimming pool tó jẹ́ pé ó tutù náà bọ̀, ó sì máa warm lara tori omi tútù máa ń tutù gidi. Àti pé omi ìyẹn kò tú, kò tú wà ọgọ́rùn-ún pasẹ́nti cleaned. Wọn kì í treat ẹ́ bíi ti omi swimming pool. So bí mo ṣe kọ́ bí wọ́n ṣe ń.

Mi kì í máa ń sùn ní ọ̀sán. Ànd ìdí tí ó fi jẹ́ kí ń máa sùn ní ọ̀sán ni pé, torí iṣẹ́ tí mò ń ṣe, tí mba ti le jí ní àárọ̀, tí mbá ti le lọ ibi iṣẹ́ nì nnkan bí i ago méje, ó tún di nǹkan bí i ago márùn-ún àbí ago mẹ́fà alẹ́ kó tó di pé mo dé. So kò kí ń jẹ́ kí ń ráyè láti sọ pé mo fẹ́ sùn ní ọ̀sán torí break one hour péré nìkan ló máa ń fún wa ní, ní ibi iṣẹ́ wa ní ọ̀sán. And break one hour yẹn ni pé ká fi lè jẹun and pabambari o pọ̀ ju ká ní mo jẹun, mo fi twenty minutes jẹun nínú one hour yẹn, mo máa ku forty minutes. Kò sí orun tí mo fẹ́ sùn ni forty minutes. Mo ba sọ pé mo fẹ́ sùn, kí olùwa e má lọ sùn kọjá àsìkò tó yẹ kó sùn gbà. So oun ní ò kí ń jẹ́ kí ń fẹ́ máa lo remaining hours láti fi sùn, but mo kan lè fi relax pe kí n kó fi calm down. So mi kì n sùn lọ́sàn-án, but tó ba jẹ́ pé mo wá wà ní ilé ní ọjọ́ Saturday àbí Sunday, mo máa ń sùn lọ́sàn-án. Ìyẹn mo ti e máa ń fẹ́ láti sùn lọ́sàn-án dáadáa. Máa sùn torí kò sí nǹkan tí mo fẹ́ ṣe. So mo máa sùn lọ́sàn-án dáadáa lọ́jọ́ Saturday àti Sunday tí màá ti lè ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe tán ní ilé ní ọjọ́, ẹ́ẹ́, Saturday. Mo máa lie down, màá sùn àti nǹkan bí i tó ago méjìlá gan mo ti máa lie down tí mo ti máa sùn. Màá fi rí, tí màá fi rílas ara mi. Then ọjọ́ Saturday tí màá ti lè lọ sí church, tí màá ti lè dé láti church, tí màá ti lè dáná, tí màá ti lè jẹun, màá lie down náà, màá sùn láti fi calm, calm ara mi down. Ṣùgbọ́n ní ọjọ́ normal ọjọ́, mi kì í, mi kì í sùn ní ọ̀sán torí kò tí ẹ sá yè fún mi láti sùn. Àfi tí màá wà ní leave nìkan, tí màá wà ní, torí wọ́n máa ń fún wa ní like two weeks leave ní, ẹ́ẹ́, nínú oṣù, oṣù mẹ́fà, tí wà á ti lè lo oṣù mẹ́fà ní ibi iṣẹ́, mo ní right láti gba leave, ẹ́ẹ́, ọ̀sẹ̀ méjì. So nínú week leave ọ̀sẹ̀ méjì yẹn ni mo ti máa, mo lè sọ pé òkay, mo lè sùn dáadáa ní ọ̀sán. Tí màá dẹ̀ tí wà á sùn lọ́sàn-án ní leave yẹn, tí màá ti wá resume ibi iṣẹ́ padà ní ọ̀sẹ̀ tó, tí ọ̀sẹ̀ kejì tí leave mi bá ti di ìparí yẹn, ó máa n affect mi. Ó máa n affect mi gan torí nígbà ọ̀sán yẹn, ó rán fẹ́ máa-- àlákọ̀ ọjọ́ kìn-ín ni àbọ̀ ọjọ́ kejì tí màá ti lè resume iṣẹ́ yẹn. Ó máa ma ra fẹ́ẹ̀tì mi. Ṣé kí a máa ṣe bí i pé kí ń máa sùn ní ibi iṣẹ́? So, but mo máa ń try láti sọp-- jẹ́ kí, pé kí ń má sùn ní ibi iṣẹ́. So mo ṣe máa ń ṣe niyẹn. So ṣùgbọ́n nígbà tí mo, ó rán tígbà tí mo wà ní kékeré, ah, nígbà tí a bá ti lè wà ní ọ̀lùdé, tí a bá ti lè wálé fún ọ̀lùdé, mo máa ń sùn lọ́sàn-án dáadáa. Ọ̀sàn ṣán mo máa fi ń sùn gan. Tẹ́ pé tàbí time tí màá fi resume padà sí school gan, ó tún máa ma ma affect mi náà pé kí ń má sùn tó à ti lè di time tẹ́ kí mo máa ń sùn yẹn. Torí kò sí nǹkan tí mo lè ṣe iná láti lè di ọ̀sán tó à ti jẹ́ wọ́n ọ̀sán tí màá ti di time tí màá sùn yẹn. Órun atí fẹ́ máa kùn mí náà tí màá ti lè resume school. So mo kò ní là, màá kọ́ wa máa ní láti wá máa control ara mi pé kí má, kí olùwa re má lọ sùn, má sùn nínú lẹ́, inú lecture àbí kí ó lọ má sùn nínú class. So mo ṣe máa ń ṣe ènìyẹn. Mi kì í fẹ́, mi kì í, mo fẹ́ràn láti máa sùn lọ́sàn-án, but iṣẹ́ tí mò ń ṣe ò kí ń gbà kí, kí ń máa sùn lọ́sàn-án. But nígbà tí mo sì wà ní kékeré, kékeré, kékeré, kékeré, kékeré, nígbà tí mo wà secondary school, ìyẹn mi kì í sùn lọ́sàn-án rárá. Ìyẹn tí màá sùn lọ́sàn-án, orí á máa fọ́ mi ní títẹ̀. Mo rí pé eré ọmọ kékeré tí màá lọ sí night vigil gan lóru tó jẹ́ pé nǹkan bí i ago márùn-ún ni mo ṣẹ̀ tó sùn ní àárọ̀ ọjọ́ kejì. Mi ò ní sùn níyàn ọ̀sán ní school. Mo máa ṣe lájú sílẹ̀ bí i lèbí kerosene. Kerosene ló máa ń pè mí. Orun, orun ò ní kùn mí. But mo ṣe wá dàgbà, mo ṣe ń dàgbà sínú, mo sì wá rí pé, ah, tí èmi má ṣe ń dàgbà sí i, mo wá rí pé, "òkè, màá máa sùn lọ́sàn-án." So kékeré mi kì í sùn lọ́sàn-án, mo kọ́ wa máa ṣeré ni. Wàá máa ṣeré, wàá máa disturb everybody. So mo ṣe máa ń ṣe nìyẹn nígbà tí mo wà ní, ẹ́ẹ́, ní emm kékeré. But isin tí mo ti wá dàgbà tó jẹ́ pé mo máa fẹ́ láti sùn lọ́sàn-án, mo rí pé bùkátà, bùkátà ń pọ̀ si ṣùgbọ́n kò ní sí, kò ní sí time láti sùn ní, sùn ní ọ̀sán. So bó ṣe jẹ́ nìyẹn. Mo fẹ́ láti sùn lọ́sàn-án ṣùgbọ́n kò kí i sí àkókò láti sùn lọ́sàn-án. Nígbà tí mo dè wá kékeré náà ni àkókò wà láti sùn lọ́sàn-án ṣùgbọ́n eré ò ní jẹ́ kí n sùn lọ́sàn-án. Wàá máa ṣe eré kiri ni. Wàá máa ṣe eré kiri àdúgbò. Ah, so bo ṣe rí nìyẹn. Bo ro yẹn ṣe rí nìyẹn. Ṣùgbọ́n tẹ́ kí mo wà wà ní weekend o, ní Saturday, Sunday, mo máa sùn dáadáa o. Èmi máa ń sùn o. Mo máa sùn yẹn dáadáa to pé tó bá ti di ọjọ́ Monday, ẹ́ẹ́, ará mi wà fígó, màá feel energized láti bẹ̀rẹ̀ iṣẹ́ dáadáa. Ìyẹn tìwá ní pé tí mo ṣe sùn lọ́sàn-án ní weekend yẹn pé mo máa sùn gan ni Saturday-- Monday àti Tuesday, èmi tẹ̀ mi ó sùn, but ara mi máa wà energized pé body mi ti recover torí ó dà.